Rárá o, mi ò kí ń gbé àpò ẹ̀yìn nítorí wípé mi ò ní agbára láti fi gbé. Tí mo bá ti ẹ̀ ní láti gbé, mo máa yà pé èèyàn kan wípé kí wọ́n wá bá mi gbé nítorí wípé mi ò lágbára rárá àti gbé àpò ẹ̀yìn jẹ́ nǹkan tó le fún mi. Mi ò lèe ṣe é, nítorí náà màá yá w'eni tó máa bá mi ṣee ni.